Ìgbà tí mó kẹ́yìn lọ wó eyín ní bí ọdún méjì sẹ́yìn, nígbà tí eyín ń kan mí. Mó lọ sí ilé ìwòsàn èyín kàn. Dókítà wò ó, ó sọ pé mo ní cavity. Ó se filling fún mi, ó sì fún mi ní òògùn fún ìrora náà. Látìgbà náà, mi ò tí padà lọ mọ́ torí eyín mi kò dùn mi mọ́. Mo mọ̀ pé ó dára láti wo eyín déédé bóyá lẹ́ẹ̀kan lọ́dún, ṣùgbọ́n mo kì í ṣe é. Dentist gbowó púpọ̀ lórí gan-an. Toórí náà, ó ṣòro tí kò bá sí nǹkan tó ń ṣe mí léyín láti lọ sí ilé ìwòsàn eyín. Mo kò máa ń fọ eyín mi dáadáa lójoojúmọ́ ni kí má ba ní toothache. Tí eyín bá bẹ̀rẹ̀ sí dùn mí, ìgbà náà ni mo máa lọ wo dókítà. Ṣùgbọ́n prevention dára ju cure lọ, torí náà mó ń tọ́jú eyín mí dáadáa. Eyín tó mọ́ ṣe pàtàkì fún ìlera àti ẹ̀mí tó dára.

Mo fẹ́ lọ sí Dubai tàbí South Africa fún ìsinmi. Mo ti gbọ́ pé Dubai ní àwọn hòtẹ́ẹ́lì tó dára púpọ̀, beach tó tutù àti ilé ọjà ńlá tí wọ́n ń pè ní mall tí ẹni lè ra nǹkan. Burj Khalifa náà mo fẹ́ rí. South Africa náà dára, wọ́n ní wildlife, àwọn ibi àríyá àti àwọn scenery tó lẹ́wà. Ṣùgbọ́n owó artificial jẹ́ ìṣòro ńlá. Ticket àti hotel gbowó lórí púpọ̀. Mo sì nílò láti kọ owó pamọ́ fún pípẹ́. Tí owó kò bá tó fún àwọn orílẹ̀ èdè òkèèrè yẹn, mo lè lọ sí Ghana tàbí Kenya. Wọ́n súnmọ́ díẹ̀, wọn kò sì gbowó lórí púpọ̀ jù. Àbí Koda náà ní Nàìjíríà yìí, mo lè lọ sí Calabar tàbí Obudu Cattle Ranch fún ìsinmi. Ohun pàtàkì ni pé kí n jáde kúrò lékòó, kí n lọ yọ ara mi ní ibi tó tuntun. Mo ń gbàdúrà pé ọjọ́ náà yóò dé láìpẹ́.

Rárá, mi ò tíì lọ sí àgọ̀ rí. Mo ti gbó nípa rẹ̀, bí èèyàn ṣe máa ń lọ sùn nínú tent ní igbó tàbí ní etí ikún, ṣùgbọ́n èmi ò kò tíì gbìyànjú rẹ̀ rí. Ó dàbí experience tó máa dára, pàápàá tí ó bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ. Wọ́n máa ń dá iná, se oúnjẹ lórí rẹ̀, wọ́n sì máa ń sọ̀rọ̀ nínú ìhòòhò. Ṣùgbọ́n mo ń bẹ̀rù àwọn kòkòrò àti ẹranko búburú tó lè wà ní igbó. Mo fẹ́ràn ìtùnú tí bẹ́ẹ̀dì tó rọ̀ àti toilet tó mọ́ ní ilé. Bóyá lọ́jọ́ kan màá gbìyànjú àgọ́, ṣùgbọ́n ó gbọdọ̀ wà ní ibi tó láàbò, kì í ṣe nínú igbó gan. Àwọn ọ̀rẹ́ mi díẹ̀ tó lọ, wọ́n sọ pé ó dùn, ṣùgbọ́n mo sì ń ronú nípa rẹ̀. Fún báyìí, mo fẹ́ràn ọ̀rọ̀ ní hòtẹ́ẹ̀lì tó ní AC àti omi tó gbóná.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn òkè díẹ̀ ṣùgbọ́n mi ò kí ń ṣe déédéé. Ní Nàìjíríà, a kò ní àwọn òkè ńlá púpọ̀ bí i ti àwọn orílẹ̀èdè mìíràn ṣùgbọ́n mo ti gbọ́ pé òkè Ìdànrè ní Ondo State àti òkè Aso Rock ní Abuja wà. Mo fẹ́ lọ síbẹ̀ lọ́jọ́ kan láti rìn òkè. Ìrìn gòkè dára fún exercise ó sì ń fúnni ní àǹfààní láti rí àwọn nǹkan tó le wà, ṣùgbọ́n ó lè korí ènìyàn gan páápàá tí òkè bá ga púpọ̀. Mo gbọ́ pé ó nílò stamina àti agbára. Igba mìíràn mo máa ń rìn ní àdúgbò fún last e exercise lásán kì í se lórí òkè gan ṣùgbọ́n mà á fẹ́ gbìyànjú rìnrin lòkè lọ́jọ́ kan pẹ̀lú àwọn ẹbí mi àti ọ̀rẹ́. Ó jẹ́ adventure tó máa yàtọ̀ ó sì lè jẹ́ ìrírí tó dára. Experience tuntun náà máa dára nígbà mi.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo fẹ́ràn àwọn podcast nípa business, motivation àti comedy. Wọ́n máa ń kọ́ mi ní nǹkan, wọ́n sì máa ń pa mí lẹ́rìn-ín nígbà mìíràn. Mo máa ń gbọ́ wọn nígbà tí mo bá ń lọ síbi iṣẹ́ nínú ọkọ̀ tàbí nígbà tí mo bá ń ṣe eré àríyá. Ó rọrùn ju kíkà ìwé lọ torí o lè gbọ́ ọ níbi tó bá wà. Ṣùgbọ́n nígbà púpọ̀, mo fẹ́ràn láti gbọ́ orin ju podcast lọ. Orin má ń wù mí jù. Àwọn podcast tó gbajúmọ̀ bí i The Honest Bunch tàbí ti Nedu Podcast ní Nàìjíríà, mo ti gbọ́ wọn rí, wọ́n sì dára. Mo lè bẹ̀rẹ̀ sí í gbọ́ podcast púpọ̀ si nítorí wọ́n wà educational, wọ́n sì ṣàfikún sí ìmọ̀ ènìyàn. Podcast jẹ́ ọ̀nà dáradára láti kọ́ ẹ̀kọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé, ṣùgbọ́n ìgbà díẹ̀ ni mo máa ń lọ. Mo ti lọ sí ilé ìṣẹ̀mbáyé National Museum Lekori lẹ́ẹ̀kan. Mo rí àwọn ohun ìjìnlẹ̀ àtijọ́, àwọn ère àti fọ́tò tó sọ nípa ìtàn Nàìjíríà. Ó ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ nípa bí ìgbésí ayé rí nígbà àtijọ́. Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi tó dára láti kọ́ ìmọ̀ nípa ìṣe àti nǹkan àtijọ́. Ṣùgbọ́n kì í ṣe ibi tí mo máa ń lọ déédéé torí ó máa ń tutù díẹ̀ a sì máa ń fi àkókò púpọ̀ ka àwọn nǹkan tó wà níbẹ̀. Mo fẹ́ràn láti lọ pẹ̀lú àwọn ọmọdé tàbí ẹni tó fẹ́ràn history. Ó máa ń dára báyẹn. Tí àǹfàní tuntun bá wà, màá tún lọ síbẹ̀ láti lọ kẹ́kọ̀ọ́ si. Ìmọ̀ nípa ìtàn wà ṣe pàtàkì.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀orun kan. Morá láti ọdún tó kọjá. Nígbà tí ọ̀orun mú gan an, ó ń dábò ojú mi lọ́wọ́ ìtánsán oọ̀run tó lágbára. Ó sì ń jẹ́ kín rí dáadáa nígbà tí oọ̀run bá mú. Mo fẹ́ràn wọ̀ ọ́ nígbà tí mo bá jáde lọ ní ọ̀sán, pàápàá nígbà tí mo bá ń wakọ̀. Ó sì dára díẹ̀ lára. Ó jẹ́ kín dára jáde, ṣùgbọ́n mo kìi wọ̀ déédéé torí ìgbà púpọ̀ mo máa ń gbàgbé rẹ̀ nílé. Ìgbà mìíràn tí mo bá wọ̀ ọ́, mo máa ń soọ́nù tàbí mo máa ń gbàgbé rẹ̀ ní ibì kan. Mo nílò láti ra ọ̀kan tuntun torí èyí tó wà lọ́wọ́ mi ti fọ́ díẹ̀. Gíláàsì ọ̀run wúlò gan an ní Nàìjíríà níbi tí ọ̀orun má a ń mú púpọ̀ lójoojúmọ́. Ó máa ń dáàbò bo ojú wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí lójoojúmọ́. Ó ṣe pàtàkì láti rùn dáadáa kí a má ba à rùn búburú, pàápàá ní ibi iṣẹ́ àti nígbà tí a bá lọ síta. Mo ní tùràrí púpọ̀ oríṣiríṣi ní ilé. Àwọn kan gbówó lé lórí, àwọn mìíràn wọ́n díẹ̀, àwọn mìíràn tún jẹ́ owó pọ́kú. Mo fẹ́ran àwọn tùràrí tó tutù àti tó ní ìtọ́wò tó kéré. Ni àárọ̀ kín tó jáde lọ sí ibi iṣẹ́, mo máa ń fi, ó sì máa ń pẹ́ lára mi títí di ọ̀sán. Ìgbà mìíràn mo máa tún fi síi ní aṣálẹ́. Tùràrí tó dára lè gbowó púpọ̀ lórí. Ṣùgbọ́n àwọn tí kò gbowó tó náà kòburú. Ohun pàtàkì ni pé kí a rùn dáadáa. Àwọn obìnrin máa ń fẹ́ran ọkùnrin tó ń rùn dáadáa. Tùràrí jẹ́ apá kan tó ṣe pàtàkì, ó sì máa ń fún ni ní confidence. A gbọdọ̀ rùn dáadáa.

Mi ò kí ń ṣe ọ̀gá tó máa ń gba òṣìṣẹ́ tuntun síbi iṣẹ́. Worker lásán ni mo jẹ́ níbi iṣẹ́ mi. Ṣùgbọ́n tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ mi, tàbí tí mo bá rí pé ọ̀gá wa ṣe ń yan àwọn èeyàn, mo mọ ohun tó máa ń wò. Wọ́n máa ń wá ẹni tó mọ iṣẹ́ rẹ̀ dáadáa, tó sì ní experience. Emi naa gbodo je. Ẹni náà gbọ́dọ̀ jẹ́ onídùúró tó sì fẹ́ kó ẹ̀kọ́ sí i. Attitude náà ṣe pàtàkì. Ẹni tó bá ṣiṣẹ́ papọ̀, tó sì ní ìfọkànsìn, ẹni tó bá dé ní àkókò, tó sì ń parí iṣẹ́ rẹ̀ dáadáa, tí ó bá jẹ ẹni tó ń rẹ́rìn-ín, tó sì ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn èèyàn, ó dára báyẹn. Òtítọ́ àti honesty pẹ̀lú náà ṣe pàtàkì. Gbogbo wa ní company wa fẹ́ òṣìṣẹ́ tó wà tó ṣe ìyàngàn, tó ṣe gbẹ́kẹ̀lé. Tí ó bá ní àwọn àbùdá yìí, a lè gbà sí ṣẹ́.

Mo ní bí i ọjọ́ mẹ́wàá sí méjìlá fún ìsinmi ọdọọdún níbi iṣẹ́ mi. Èyí jẹ́ ìsinmi ọdọọdún tí a ní ẹ̀tọ́ láti lọ. Mo sábà máa ń yan yànwọ́n sọ́tọ̀ díẹ̀ fún December láti lọ ṣe Christmas àti New Year, díẹ̀ fún ìgbà tí mo bá nílò láti sinmi láti ṣètò nǹkan pàtàkì. Ìgbà mìíràn, mo máa ń fi díẹ̀ nínú rẹ̀ sílẹ̀ fún emergency tí nǹkan bá ṣẹlẹ̀ tí mo nílò láti wà ní ilé. Company wa sábà máa ń jẹ́ kí a lọ sí ìsinmi ọdọọdún ṣùgbọ́n a nílò láti sọ fún wọn tẹ́lẹ̀. Ọjọ́ ìsinmi yìí kò tó gan torí a nílò àkókò púpọ̀ síi láti sinmi ṣùgbọ́n ó sàn ju pé ká kò sí rárá. Mo máa ń retí ìgbà tí màá fi wọ́n láti yọ ara mi àti láti ṣe àwọn nǹkan mìíràn tí kì í ṣe iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ díẹ̀, ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo lè ṣe àwọn oúnjẹ tó rọrùn bíi jollof rice, ẹ̀wà àti spaghetti. Mo tún mọ̀ bí a ṣe ń yàn plantain àti ẹyín. Ṣùgbọ́n àwọn oúnjẹ tó nílò ọ̀nà púpọ̀ bíi ẹ̀fọ́ ríró tàbí ẹ̀gúsí, mo kò mọ̀ wọ́n dáadáa. Ìyàwó mi tàbí ìyá mi ni wọ́n máa ń ṣe àwọn èérú yẹn. Mo kọ́ díẹ̀ nípa ṣíṣe oúnjẹ láti ọ̀dọ̀ wọn àti lọ́ọ̀tí lórí YouTube. Gẹ́gẹ́ bí ọkùnrin, a kìí retí pé kí n mọ̀ púpọ̀ tó. Ṣùgbọ́n ó dára láti mọ basics kí a má ba à kú ẹbí tí kò bá sí ẹni tó lè ṣe. Ṣíṣe oúnjẹ lè jẹ fún ìgbà mìíràn, ṣùgbọ́n ó lè korí èèyàn pẹ̀lú. Mo máa ń gbìyànjú láti kọ́ ẹ̀kọ́ síi, pàápàá jùlọ ẹ̀kọ́ tó dá lé lórí bí a ṣe ń ṣe oúnjẹ.

Rárá, mi ò máa ń ná ara mi dédé. Mo mọ̀ pé ó ṣe pàtàkì fún ìlera, ṣùgbọ́n mi ò kí ń ní àkókò tàbí motivation láti ṣe é lójoojúmọ́. Ìgbà tí mo bá dé ilé láti ibi iṣẹ́, àárẹ̀ máa ń mú mi, mo kàn fẹ́ sinmi ni. Ìgbà mìíràn, mo máa ń rìn díẹ̀ tàbí mo máa ń ṣe stretching kékeré, ṣùgbọ́n kì í ṣe ìnára tó yẹ. Mo ti gbọ́ pé gym dára, ṣùgbọ́n mi ò kí ń lọ gym torí owó, àkókò sì pọ̀. Àwọn ọ̀rẹ́ mi díẹ̀ máa ń jog ní àárọ̀ tàbí wọ́n máa ń ṣe push ups ní ilé, ṣùgbọ́n èmi ò kí í ṣe bẹ́ẹ̀. Mo mọ̀ pé mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ná ara mi si torí ó wúlò fún ìlera àti láti yọ àárẹ̀ kúrò. Bóyá ní ọjọ́ iwájú máa bẹ̀rẹ̀. Fún báyìí, mo kàn máa ń lọ́ra ni.

Mo má n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀nà tó rọrùn, kì í ṣe patí ńlá. Mo má n pe àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ àti ẹbí mi wá sí ilé, a sì má n jẹun papọ̀. Mo má n ra àkàrà òyìnbó kékeré àti ohun mímu. A má n jókòó, a má n sọ̀rọ̀, a sì má n rẹ́rìn títí di alẹ́. Ìgbà mìíràn, mo má n lọ síta pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jẹun ní restaurant tàbí láti lọ síbi àríyá. Tí owó bá pọ̀ díẹ̀ sí i, mo lè ṣe nǹkan tó tóbi díẹ̀. Ṣùgbọ́n ìgbà púpọ̀, simple celebration ti tó fún mi. Ohun pàtàkì ni pé kí n wà pẹ̀lú àwọn ẹni tí mo fẹ́ràn kí a sì yọ̀ papọ̀. Àwọn ọ̀rẹ́ mi má n fún mi ní ẹ̀bùn kékeré a sì má n ya àwòrán púpọ̀. Ọjọ́ ìbí mi kì í ṣe nǹkan ńlá púpọ̀, ṣùgbọ́n mo má n gbádùn rẹ̀.

Ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ ni bí oṣù mẹ́fà sẹ́yìn. Wọ́n rán wa lọ sí Abuja fún conference kan tí company wa ṣètò. Mo lọ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́ mi díẹ̀. A sì jókòó níbẹ̀ fún ọjọ́ mẹ́ta. A ní àwọn meetings, training sessions àti presentation. Ó sòro díẹ̀ torí a ṣiṣẹ́ púpọ̀. Ṣùgbọ́n ó dára pẹ̀lú torí mo rí ìlú mìíràn, mo sì pàdé àwọn èèyàn tuntun. Ilé iṣẹ́ wa sanwó fún hòtẹ́ẹ̀lì, oúnjẹ àti transport, torí náà mi ò ná owó púpọ̀ tèmi. Ni alẹ́, a máa ń sinmi díẹ̀, a sì máa ń lọ síta láti jẹun. Látìgbà náà, mi ò tíì lọ sí business trip mìíràn mọ́. Mo rètí pé wọ́n yóò rán wa lọ síbi mìíràn lọ́jọ́ iwájú. Ẹ̀ẹ̀, ìrìn àjò iṣẹ́ dára torí ó máa ń mú kí a jáde kí a ṣe ṣe nǹkan mìíràn tí ò ṣe bí routine wà lójoojúmọ́, a sì máa ń kọ́ nǹkan tuntun. Ó jẹ́ ìrírí tó dára.

Mo fẹ́ràn aṣọ tó rọrùn tó sì bára mi mu. Ni ọjọ́ lásán, mo máa ń wọ jeans pẹ̀lú polo shirt tàbí t-shirt. Sneakers tàbí bata ni mo máa ń like láti wọ̀. Mi ò kí ń fẹ́ràn aṣọ tó le, tó le tàbí tó múná púpọ̀. Ni ọjọ́ ìṣẹ́gun tàbí nígbà aríya, mo máa ń wọ aṣọ ìbílẹ̀ bí i agbádá tàbí senator wear pẹ̀lú fìlà. Ìgbà mìíràn, mo máa ń wọ caftan tó rọrùn. Ni ibi iṣẹ́, a nílò láti wọ formal cloth bíi trouser àti shirt, ìgbà mìíràn tie. Ṣùgbọ́n fún ìgbádùn ara mi, casual cloth ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn àwọ̀ tó tutù bíi blue, dúdú, funfun àti grey. Mi ò kí ń fẹ́ wọ àwọ̀ tó mú jù bíi pink tàbí yellow. Ohun pàtàkì ni pé kí aṣọ náà mọ́ kó sì bára mi mu. Ilà kò nílò láti wọ designer brand tó gbówó púpọ̀. Tóbá dára, ó ti tó bẹ́ẹ̀.

Èmi ò tíì gun ọkọ̀ akẹ́rù rí. Mo ti wo inú rẹ̀ lẹ́ẹ́kan tàbí méjì nígbà tí wọ́n máa ń gbé ẹrù wá, ṣùgbọ́n èmi fúnra mi kò tíì wakọ̀ akẹ́rù rara. Ọkọ̀ akẹ́rù jẹ́ fún àwọn tó kọ́ ẹ̀kọ́ rẹ̀ gan. Ó tóbi púpọ̀ ó sì nílò skill pàtàkì láti wà á. Iṣẹ́ mi kì í ṣe wíwa ọkọ̀ akẹ́rù. Mo kàn máa ń wakọ̀ kékeré lásán ni. Mo rí àwọn awakọ̀ ọkọ̀ akẹ́rù lójú ọ̀nà. Wọ́n máa ń sábà wakọ̀ lọ́nà tó kórí ènìyàn torí ọkọ̀ náà wúwo. Wọ́n máa ń gbé ẹrù láti ìlú kan lọ sí òmíràn. Iṣẹ́ wọn ṣòro gan. Tí mo bá ní àǹfààní tàbí interest, mo lè kẹ́ ẹ̀kọ́ rẹ̀, ṣùgbọ́n kì í ṣe ohun tí mo fẹ́ ṣe báyìí. Ọkọ̀ kékeré tèmi ti tó fún mi.

Àwọn app tí mo máa ń lò jù ni WhatsApp, Instagram, YouTube àti Google Map. WhatsApp ni mo lò jù torí mo máa ń fi bá àwọn èèyàn sọ̀rọ̀ rẹ̀ lórí rẹ̀ lójoojúmọ́. Instagram dára fún wíwo àwọn àwòrán àti videos. Mo tún máa ń post díẹ̀ pẹ̀lú. YouTube jẹ́ fún wíwo fíìmù àti tutorial. Mo máa ń lo Google Map láti wá ọ̀nà tí mo bá lọ síbi tuntun. Mo sì máa ń lo Twitter tí wọ́n máa ń pè ní X láti ka ìròyìn àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀. TikTok dára láti wò àwọn fídíò kékeré tó máa ń pani lẹ́rìn-ín. Facebook sì wà lórí phone mi, ṣùgbọ́n mi ò kí ń lò púpọ̀ bíi ti tẹ́lẹ̀. Mo tún ní àwọn banking app tí mo fi máa ń ṣe transaction àti láti wo balance mi. Gbogbo apps yì jẹ́ kí phone mi wúlo gan-an, ṣùgbọ́n WhatsApp ni mo máa ń lò jù lójoojúmọ́

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní football. Mo fẹ́ràn láti wo Premier League gan, pàápàá Chelsea matches tàbí match àwọn Man U. Mo ma ń wo àwọn matches tí ó wà ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan, mo sì máa ń bínú tí wọ́n bá pàdánù. Ìgbà mìíràn, mo máa ń ṣeré football pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ àbámẹ́ta, ṣùgbọ́n kì í ṣe déédéé. Mo tún máa ń wo match ẹyin àwọn Super Eagles tí wọ́n bá ń ṣeré fún Nàìjíríà. Football jẹ́ eré tó dùn gan, ó sì máa ń mú kí èèyàn yọ̀. Boxing náà dára pẹ̀lú, mo ma ń wo àwọn ìjà ńlá lá lẹ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n football ni mo fẹ́ràn jù lọ. Mo kì í fẹ́ràn basketball tàbí tennis tó bẹ́ẹ̀. Wọ́n kò mú mi bí i ti football. Ni ọjọ́ ta match bá wà, gbogbo wa la máa ń péjọ láti wo papọ̀, a sì máa ń pariwọ. Football gan gan ni passion mi.

Ẹgbẹ́ eré ìdárayá tí mó fẹ́ràn jù lọ ni Manchester United. Mo ti jẹ́ fá. Ǹ wọn láti ọdún pípọ̀. Mo fẹ́ràn bí wọ́n ṣe máa ń ṣeré àti àwọn players wọn. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n kò ṣeré dáadáa tó bí ti tẹ́lẹ̀, mo sì máa ń support wọn dáadáa. Mó ní jẹsíí wọn kàn, mó sí máa ń wò ó ní ọjọ́ match. Tí wọ́n bá ṣẹ́gun, inú mi máa ń dùn púpọ̀. Ṣùgbọ́n tí wọ́n bá pàdánù, mo máa ń bínú títí di ọjọ́ kejì. Mó tún máa ń wo Barca àti Real Madrid lẹ́ẹ̀kọ̀kan nígbà tí wọ́n bá ń ṣeré. Wọ́n dára náà. Ní Níajíría, mo máa ń support àwọn clubs kékeré kan bí èyìnba àti Rangers, ṣùgbọ́n Man U ni ẹgbẹ́ mi gan gan. Nítorí náà, tó bá pọ̀ dandan, wọ́n máa ní support mi. Glory glory Man United.

Ìgbà tí mo kẹ́yìn fò ní bí ọdún méjì sẹ́yìn nígbà tí mo lọ sí Ghana. Ó jẹ́ ìrìnàjò kékeré kan. Mo fò láti Èkó lọ sí Accra. Flight náà kò pẹ́ gan, bí wákàtí kan sí wákàtí méjìdínlógún. Ìrírí náà dùn, ó tilẹ̀ jẹ́ pé mo bẹ̀rù díẹ̀ nígbà tí à ń gòkè. Mo jókòó ní ilé fèrèsé, mo sì wò àwọsánmọ̀ àti ilẹ̀ tó wà ní ìsàlẹ̀. Wọ́n fún mi ní snacks kékeré nínú ọkọ̀ òfuurufú náà. Láti ìgbà náà, mi ò tí fò mọ́ torí ìrìnàjò kò pọ̀ fún mi, kò sì rọrùn láti ra tíkẹ̀ẹ̀tì nígbà gbogbo. Ṣùgbọ́n mo fẹ́ fò si lọ sí àwọn orílẹ̀èdè mìíràn boyà Dubai tàbí London. Tí àǹfààní bá farahan, fífò jẹ́ ìrírí tó yàtọ̀, ó sì yára ju ọkọ̀ ilẹ̀ lọ. Mo retí láti ìgbà tí màá tún fò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin gan ṣùgbọ́n mi ò kí ń kọrin dádápúpọ̀. Ohùn mi kò dùn tó bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí ò dènà mi láti kọrin fún ìgbádùn ara mi. Mo máa ń kọrin kẹ́lẹ́ nígbà tí mo bá wà nìkan ní ilé tàbí nínú ọkọ̀ tàbí tí mo bá ń wẹ̀. Mo máa ń kọrin pẹ̀lú àwọn orin tí mo fẹ́ràn lórí rédíò tàbí fóònù mi. Ìgbà mìíràn, mo máa ń kọrin ní ilé ìjọsìn pẹ̀lú àwọn ẹlòmíràn. Tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní party, a máa jọ kọrin papọ̀, kò sí ìtìjú níbẹ̀. Mi ò kí ń le kọrin ní public gan tàbí lórí stage torí àbòsí àti pé ohùn mi kò dára tó. Ṣùgbọ́n fún ìgbádùn, kíkọrin dára láti mú kí ẹni dùn. Orin jẹ́ ìyọ̀ ìgbésí ayé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn díẹ̀ ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Wọ́n máa ń bà mí lẹ́rù jùlọ, pàápàá tí mo bá wò wọ́n ní alẹ́ nígbà tí mo wà nìkan. Mo máa ń retí pé ghost tàbí ǹkan burúkú yóò farahàn lójijì. Ìgbà mìíràn, mo máa ń wò wọ́n pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi torí ó máa ń dùn ju bẹ́ẹ̀ lọ. A máa ń bẹ̀rù papọ̀, a sì máa ń rẹ́rìn sí ara wa. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá wo irú àlọ́ bẹ́ẹ̀ tán, mo máa ń ní àìbalẹ̀ láti sùn torí àwọn scenes buburú má ń wà lọ́kàn mi. Mo fẹ́ràn thriller àti suspense ju horror film lọ. Àwọn Nollywood horror film bíi Living in Bondage tàbí Blood Sisters wọ́n dára. Wọn kò kórè èèyàn ju ti àwọn òyìnbó lọ. Ṣùgbọ́n mo kàn máa ń wo horror films lẹ́ẹ̀kankan ni, kì í ṣe déédéé. Ẹ̀hh, films ẹ̀h, apanilẹ́rìn dára jù fún mi.

Rárá, mi ò fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Mo fẹ́ràn láti pàdé ènìyàn lójúde tàbí láti kọ̀wé sínú wásapù ju fóònù kan lọ. Tí ẹnìkan bá pè mí lórí fóònù, mo máa ń ronú pé kí wọn ni wọ́n fẹ́ sọ. Tó fi dára tó bẹ́ẹ̀, ìgbà mìíràn nẹ́tíwọkì kì í dára, a sì máa ń gbọ́ ara wa dáadáa, ó sì máa ń korí ènìyàn. Ìpàdé lórí fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú máa ń pẹ́ gan. A máa ní àwọn technical problems oríṣiríṣi, àwọn èèyàn sì máa ń sọ̀rọ̀ papọ̀. Mo fẹ́ràn láti rí àwọn kan ní kọ̀wé ju láti gbọ́ wọn lẹ́nu lọ. Ṣùgbọ́n tí kò bá sí àǹfààní tí a kò nílò láti sọ̀rọ̀ kíákíá, fóònù kan náà tó fún wa. Mó kàn máa ń gbìyànjú láti ṣe kúkúrú kí a má ba à pẹ́ lórí fóònù jù. Text message dára jù fún mi.

Nígbà tí mo bá dúró de ǹkan bí ìgbà tí mo bá wà ní ilà tàbí tí mo bá ń retí ẹnìkan, mo máa ń tẹ fóònù mi gan, mo máa ń wo social media, mo máa ń ka messages tàbí kí n wo fídíò lórí TikTok àti YouTube. Èyí máa ń mú kí àkókò yára kọjá. Ìgbà mìíràn, mo máa ń wo àwọn èèyàn tó wà ní àyíká mi, mo sì máa ń ronú nípa ǹkan lásán. Tí mo bá wà pẹ̀lú ẹnìkan, a máa ń sọ̀rọ̀ láti máa jẹ́ kí àkókò pẹ́. Tí ilà náà bá gùn púpọ̀, ó máa ń káàánú gan. Mo sì máa ń bẹ̀rẹ̀ sí í retí pé kí ó yára parí. Ìgbà mìíràn, mo lè gbọ́ orin lórí earphone mi. Dídúró de ǹkan kò dùn mí lára torí mo fẹ́ran ǹkan tó yára ṣùgbọ́n kò sí àǹfààní ní Nàìjíríà. Gbogbo ǹkan máa ń pẹ́, sùúrù ni a nílò.

Mo máa ń ṣiṣẹ́ bíi wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án lójoojúmọ́ ní ibi iṣẹ́. Mo máa ń dé ibi iṣẹ́ mi ní àárọ̀ ọgọ́sán, mo sì máa ń parí ní àsálẹ́ márùn-ún. Ṣùgbọ́n ìgbà mìíràn tí iṣẹ́ bá pọ̀, mo lè dúró títí di aago mẹ́fà tàbí méje. Àkókò lunch wa jẹ́ wákàtí kan, mo sì máa ń lọ jẹun áti láti sìnmi díẹ̀. Gbogbo wákàtí mẹ́jọ yẹn kò yára rárá, pàápàá tí ọjọ́ náà bá lọ lọ́ra. Ìgbà mìíràn mo máa n retí pé kí aago márùn-ún dé kíákíá kí n lè padà sílé. Ṣùgbọ́n ó jẹ́ standard working hours tí ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ ní Nàìjíríà. Àwọn mìíràn ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ, àwọn mìíràn kò ṣiṣẹ́ tó. Tèmi ò burú púpọ̀, ṣùgbọ́n mo sì fẹ́ kó kúrúu síi. Iṣẹ́ gbogbo ọjọ́ lè kọrí ènìyàn.

Mo ma ń fọ ọkọ̀ mi lẹ́ẹ̀kan lọ́sẹ̀, ìgbà púpọ̀ ni ọjọ́ àbẹ́ mẹ́ta. Ní ìgbà náà ni àkokò máa ń wà fún mi láti tọ́jú rẹ̀ dáadáa. Mo máa ń fọ̀ ọ́ pẹ̀lú ọṣẹ àti omi, mo sì máa ń ṣe é títí dí tí yóò fi dán. Lẹ́yìn náà, mo máa ń nu omi sórí rẹ̀ kí n sì pá á mọ́. Ìgbà mìíràn tí ọkọ̀ bá dọ̀tí gan láàárín ọ̀sẹ̀, mo lè fọ̀ ọ́ lẹ́ẹ̀mejì, ṣùgbọ́n ìgbà púpọ̀ jùlọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ti tó fún mi. Àwọn èèyàn mìíràn máa ń lọ sí ilé-ìfọ ọkọ̀ láti jẹ́ kí wọ́n fọ̀ ọ́n fún wọn, ṣùgbọ́n mo fẹ́ràn láti fọ̀ ọ́n fún ramí kí n má ba ná wò. Fífọ ọkọ̀ ṣe pàtàkì láti jẹ́ kí ó dára kí ó sì pẹ́. Ọkọ̀ tó mọ́ máa ń dára jáde, ó sì máa ń mú kí èèyàn yọ̀. Mo máa ń tọ́jú ọkọ̀ mi dáadáa.

Nígbà tí mo bá ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń ṣe é ní ọ̀nà tó bójú mu. Mo máa ń kí wọn dáadáa, mo sì máa ń rẹ́rìn pẹ̀lú wọn. Mo máa ń gbọ́ ohun tí wọ́n ń sọ dáadáa kí n lè mọ ohun tí wọ́n nílò. Mo máa ń jẹ́ olótítọ́ nípa àwọn nǹkan tí a ní, mi ò kí ń tàn wọ́n jẹ. Tí mo bá mọ ìdáhùn sí ìbéèrè wọn, mo máa ń sọ kíákíá, tí ǹ bo bá mọ̀, mo máa ń sọ pé màá wádìí rẹ̀, mo sì máa ń ní sùúrù pẹ̀lú wọn. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan lè kọrí ènìyàn. Customer service pàtàkì. Ó ṣe pàtàkì torí ó bá ṣe àwọn customers dáadáa, wọ́n o padà wá, wọ́n ó sì sọ fún àwọn èèyàn mìíràn. Mo máa ń gbìyànjú láti jẹ́ professional àti láti jẹ́ pé àwọn customers ní ìdùnnú tí wọ́n bá ń kúrò níbi shop mi. Customers ni wọ́n ń mú business wá, nítorí náà èèyàn gbọ́dọ̀ ní good customer service.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára gan. Lẹ́yìn tí mo bá wẹ̀, mo máa ń fi ìpara sí ara mi kí àwọ̀ ara mi bá gbé jáde. Ní Nàìjíríà, oòrùn àti àyíká máa ń mú kí ara ènìyàn gbẹ gan. Torí náà ìpara ṣe pàtàkì. Mo ní ìpara díẹ̀, àwọn kan tutù, àwọn mìíràn ní fragrance tó dùn. Mo máa ń lo body lotion tàbí Vaseline lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn mo máa ń fi coconut oil pa ara mi. Ó dára fún àwọ̀ ara pẹ̀lú. Tí ara mi bá gbẹ, ó máa ń dàbí aláìmọ̀ràn wà. Torí náà mo máa ń tọ́jú ara mi dáadáa. Mo tún máa ń fi lip balm sórí ètè mi nígbà tí ó bá gbẹ. Ìpara ran wa lọ́wọ́ láti ní àwọ̀ ara tó dára àti láti jáde ní ọ̀nà tó dára. Ó jẹ́ apá kan ìtọ́jú ara ènìyàn lójoojúmọ́. A gbọdọ̀ pa ara wa mọ́.

Mo máa ń gẹ irun bí lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mẹjì lóṣù. Tí irun mi bá ti gùn, mo máa ń lọ sí ilé gígẹ irun láti gẹ̀ ẹ́. Mo fẹ́ràn láti pa irun mi mọ́ dáadáa kíń má ba à dàbí aláì mọ́wo wá. Àwọn ìgbà míràn, mo máa ń gẹ ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n báyìí owó barber ti pọ̀ gan, torí náà mo dín lílò kù sí. Mo sábà máa ń gẹ irun mi ní ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ Sọ́ńdè nígbà tí àkókò bá wà. Barber mi mọ bí mo ṣe fẹ́ irun mi, ó sì máa ń gẹ̀ ẹ́ dáadáa fún mi. Lẹ́yìn tí mo bá gẹ irun, mo máa ń dára jáde, inú mi sì máa ń dùn. Irun tó gùn jù kò dára, ó sì lè kó ìdọ̀tí. Mò ń tọ́jú irun mi gan, torí ó jẹ́ apá kan ní ìwà ìtọ́jú ara ènìyàn.

Rárá, mi ò ní ìforúkọsílẹ̀ ní ile ìdárayá. Mo ti ronú láti lọ rí, ṣùgbọ́n wọ́n gbólólóó lórí gan an fún full membership. Owó mi kò sì tó. Ìgbà mìíràn mo máa ń wo àwọn èèyàn tó ń lọ, ara wọn máa ń dára, wọ́n sì máa ń ní muscle. Ó máa ń wù mí, ṣùgbọ́n n kò tíì gbìyànjú rẹ̀. Tí mo bá fẹ́ ṣe exercise, mo kàn máa ń rìn tàbí kí n ṣe push up nílé lásán. Iyẹn ọ̀fẹ́ ni, kò sì nílò owó. Bóyá ní ọjọ́ iwájú tí owó bá pọ̀ síi, màá forúkọ sílẹ̀ ní ilé ìdárayá kan láti bẹ̀rẹ̀ sí ní ara mi dáadáa. Ṣùgbọ́n fún báyìí, ilé ni gym mi, mo kàn máa ń ṣe àwọn exercises kékeré níbẹ̀. Ilé ìdárayá dára fún ìlera àti láti ní ara tó dára, ṣùgbọ́n kò pọn dandan. A lè na ara wa láì lọ síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ma ń lo ọ̀pá ifàmúra nígbà tí mo bá ń mu àwọn ohun mímu kan. Pàápàá tí mo bá ra soft drinks ní can tàbí ní bottle, wọ́n máa ń fún mi ni ọ̀pá ifàmúra. Mo tún máa ń lò ó fún juice, smoothie tàbí Chapman. Ó rọrùn láti mú pẹ̀lú ọ̀pá ifàmúra ju láti mú kúrò nínú bottle lọ. Sùgbọ́n tí mo bá ń mú omi lásán, mi ò kí ń lo ọ̀pá ifàmúra. Mò kan má mú tára láti inú cup ni. Ìgbà mìíràn tí mo bá wà ní ilé, mi ò kí ń lo straw. Mò kan má mú omi bí bi mo ti wà. Ọ̀pá ifàmúra púpọ̀ ló wà ní Nàìjíríà, ṣùgbọ́n mo ti gbọ́ pé wọ́n kò dára fún àyíká wa. Àwọn orílẹ̀ èdè mìíràn ti bẹ̀rẹ̀ sí í lo ọ̀pá ifàmúra ti wọ́n ṣe láti inú pépà tí wọ́n máa ń pè ní reusable straws. Sùgbọ́n níbí yi a ṣi ń lo plastic straws, ọ̀pá ifàmúra wúlò, ó sì máa mú kí mímú dùn síi.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ni lánàá. Mo lọ ra oúnjẹ díẹ̀ fún ọ̀sẹ̀ yìí. Àwọn oúnjẹ bí i tòmátì àti ẹ̀fọ́ àti àwọn ǹkan mìíràn. Mo lọ sí ọjà tó súnmọ́ wa, kì í ṣe ọjà ńlá. Ọjà náà kún fún èyàn, àyèwò sì pọ̀ tí a máa ń rí. Mo ra gbogbo ǹkan tí mo nílò. Mo sì na bí i ẹgbẹ̀rún márùn-ún tàbí bẹ́ẹ̀. Àwọn tó ń ta wọ́n sábà máa ń béèrè owó tó pọ̀jù, a sì máa ń ṣe ìnàdúrà kí owó lè dínkù. Mo fẹ́ràn láti lọ sí ọjà lásán ju supermarket lọ torí ǹkan máa ń yẹ níbẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ó dúrú díẹ̀, mo máa ń lọ sí ọjà bí i lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀méjì lọ́sẹ̀ láti ra oúnjẹ. Ọjà jẹ́ apá kan ìgbésí ayé wa ní Nàìjíríà. Kò sí ọjọ́ tí a kò lọ síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbòrun lójojúmọ́ torí náà mo máa ń wọ boxers tàbí briefs. Ó ṣe pàtàkì láti wọ ìbòrun tó mọ́ lójojúmọ́. Ó ṣe kókó fún hygiene. Mo ní púpọ̀ wọ́n nílé bíi mẹ́wàá sí méjìlá kí n lè yí wọn padà. Lẹ́yìn tí mo bá wẹ, mo máa ń wọ tuntun. Mo máa ń fọ wọn pẹ̀lú aṣọ mìíràn lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Tí wọ́n bá ti gbó tàbí tí wọ́n bá ti bàjẹ́, mo máa ń dà wọ́n nù mo sì máa ń ra tuntun. Underwears tó mọ́ ṣe pàtàkì fún ìlera àti ìtùnú. A kò lè máa wọ aṣọ ìta lá san láìní ìbòrun, ìyẹn kò dára rárá. Ó jẹ́ basic hygiene tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Mo ń tọ́jú ara mi dáadáa níbi yìí.

Rárá, mi ò kí ń ṣe ẹni tó máa ń pe àwọn oníbàárà tuntun torí iṣẹ́ mi kì í ṣe sales tàbí marketing. Mo kàn jẹ́ òṣìṣẹ́ lásán ní ilé iṣẹ́ wa ni. Ṣùgbọ́n mo mọ àwọn ọ̀rẹ́ mi tó ń ṣe sales. Wọ́n máa ń pe àwọn èèyàn lórí phone láti gbìyànjú láti tà nkán fún wọn. Ó ṣòro gan torí ọ̀pọ̀ ènìyàn kì í fẹ́ràn pípè tó bẹ. Wọ́n máa ń pa phone ku sí ara wọn. Ìgbà mìíràn, àwọn sales people yìí máa ń lọ síbi àwọn èèyàn láti bá wọn sọ̀rọ̀ nípa product wọn. Ó nílò sùúrù àti communication skills tó dára. Tí mo bá jẹ ẹni tó wà níbi sales, mo lè máa pe customers tuntun. Ṣùgbọ́n èmi kì í ṣe bẹ́ẹ̀. Iṣẹ́ mi yàtọ̀. Mo sábà máa ń jẹ customers fúnra mi, a sì máa ń pè mí lẹ́ẹ̀kọ̀kan láti tà nkán. O máa ń yọ̀ mí lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọ̀kan lẹ́ẹ̀kan kan. Ni alẹ́ kí n tó sùn tàbí ní ọjọ́ ìsinmi, mo máa ronú bí ọ̀sẹ̀ mi ṣe lọ, àwọn nǹkan tí mo ṣe dáadáa àti àwọn nǹkan tí mi ò ṣe dáadáa. Mo máa ń gbèrò nípa ìwà mi, bóyá mo ṣe àwọn èèyàn dáadáa tàbí bóyá mo ṣẹ̀ sí ẹnikẹ́ni. Mo tún máa ń ronú nípa àwọn àfojosùn mi, bóyá mò ń tẹ̀síwájú tàbí mò ń padà sẹ́yìn. Nígbà mìíràn, mo máa ń gbàdúrà láti bèrè ìtọ́sọ́nà Ọlọ́run nípa bí mo ṣe lè dára sí i. Ìsọdọ̀tun ọ̀kan ń ṣe pàtàkì torí ó máa ń ràn wá lọ́wọ́ láti mọ ara wa dáadáa si àti láti ṣe àyípadà. Tí a kò bá ronú nípa ìwà wa, a lè tẹ̀síwájú láti ṣe àṣìṣe kan náà. Mo ń gbìyànjú láti jẹ́ ẹni tó dára si lójoojúmọ́.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní ilé wa. A ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní àwọn yàrá. Ní Nàìjíríà níbi tí òorùn máa ń mú púpọ̀, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ṣe pàtàkì gan láti mú kí ara tutù. Mo máa ń tan ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí ní àárọ̀, ọ̀sán àti alẹ́, pàápàá nígbà tí oòrùn bá mú gan. Ṣùgbọ́n ìṣòro wa ni NEPA, iná máa ń lọ, ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà yóò sì dákẹ́. Nígbà náà ni òorùn máa ń korí wa jù lọ. Tí iná bá wà, mo máa ń sùn pẹ̀lú fan tí ó ń lọ, ó máa ń mú kí òórùn dùn. Mi ò ní AC ní ilé torí ó gbówo lórí láti rà àti láti lò. Fan ló tó wa. Ìgbà mìíràn ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà lè di ariwo, ṣùgbọ́n ó sàn ju pé kò sì rára. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ si jẹ́ lifesaver wa ní Nàìjíríà.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti ní ìwà tó dára nígbà tí mo máa ń jẹun, ṣùgbọ́n kì í ṣe pé mo mọ̀ pé rárá. Mo mọ̀ table manners, bí a ti ń jókòó dáadáa láti má sọ̀rọ̀ pẹ̀lú ẹnu tó kún àti láti lo cutlery ní ọ̀nà tó yẹ. Ṣùgbọ́n ní ilé pẹ̀lú ẹbí mi, a kì í ṣe formal gan an. A kàn máa ń jẹun ní relaxed ni. Mo máa ń jẹun pẹ̀lú ọwọ́ mi ni fún àwọn oúnjẹ bí i ẹ̀bà, iyán tàbí àmàlà. Èyí jẹ́ normal sí àṣà wa. Ní restaurant tàbí ní ibi pàtàkì, mo máa ń ṣọ́ra díẹ̀ síi láti jẹ polite. Mi ò kí ń jẹun ní kíákíá púpọ̀, mi ò kí sì dá ariwo pẹ̀lú. Mo máa ń gbìyànjú láti má da oúnjẹ sílẹ̀. Ìwà jíjẹun tó dára ṣe pàtàkì, pàápàá ní tí a wà pẹ̀lú àwọn àlejò. Mo ń kẹ́kọ̀ọ́ síi.

Rárá, mi ò ní àìsàn ìkórira sí oúnjẹ kan rárá. Mo lè jẹ gbogbo oúnjẹ láì ní ìṣòro. Mo ti gbọ́ pé àwọn èèyàn mìíràn ní ìkórira oúnjẹ sí bíi ẹ̀pà, mílìkì, ẹyin. Tí wọ́n bá jẹ wọ́n, ara wọn máa ń bàjẹ́. Ṣùgbọ́n fún mi, mo lè jẹ ohun kóhun. Bóyá ẹran ni o, ẹja o, ẹ̀wà o, ẹ̀fọ́ àti gbogbo rẹ̀. Èyí dára gan torí mi ò nílò láti ṣọ́ra nípa oúnjẹ tí mo bá ń jẹ. Àwọn èèyàn tó ní ìkórira oúnjẹ máa ní láti kàánú gan. Wọ́n gbọdọ̀ ṣe àyẹ̀wò oúnjẹ kọ̀ọ̀kan kí wọ́n tó lè jẹ ẹ́. Ìgbà mìíràn, reaction lè burú gán, wọ́n sì lè nílò láti lọ sí ilé ìwòsàn. Mọ dúpẹ́ mí ò ní irú ìṣòro yẹn. Mo lè gbádùn gbogbo oúnjẹ láìsí ìbẹ̀rù. Ìlera tó dára jẹ́ ọrẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan, ṣùgbọ́n kì í ṣe proper recycling bí i ti àwọn orílè-èdè òkèèrè torí a kò ní irú yẹn ní Nàìjíríà. Mo kàn máa ń túnlo àwọn nǹkan bí i plastic bottle àti àwọn ike àti àwọn báàgì. Bí mo bá ra nǹkan kan nínú ike container, lẹ́yìn tí mo bá jẹ tán, mo máa ń fi container náà pamọ́ ohun mìíràn nínú rẹ̀. Àwọn báàgì plastic tí mo máa ń gbà ní ọjà, mo máa ń pa wọ́n mọ́ láti tún wọn lò. Àwọn ike díẹ̀ tí mo lè gbé ju wọn jáde fún àwọn tó máa ń ṣalẹ̀, tó máa ń wọ, tí wọ́n tó máa ń túta. Mo tún máa ń fi àwọn aṣọ àtijọ́ ṣe inú ilẹ̀. Ṣùgbọ́n mi ò kí ń ṣe àtúnlo déédéé bí ó ti yẹ kó rọrùn. Í bá ti dára tí a bá ní system tó dára fún àtúnlo nǹkan ní Nàìjíríà, àyíká wa yóò sì mọ́ sí i.

Bí mo ṣe máa ń kí àwọn èèyàn dá lórí bí mo ṣe mọ̀ wọ́n. Fún àwọn ọ̀rẹ́ mi tímọ́tímọ́, mo máa ń bọ̀ wọ́n lọ́wọ́, tàbí kí n máa sọ pé, “bọ̀wọ̀ ló ṣe ń ṣẹlẹ̀?” tàbí “áu fàá?” Fún àwọn àgbàlagbà àti àwọn ẹni tí mo bọ̀wọ̀ fún, mo máa ń kúnlẹ̀ sílẹ̀ tàbí mo máa ń tẹríba. Mo sì máa ń sọ “ẹ káàrọ̀ sà” tàbí “ẹ káàsàn”. Ní ibi iṣẹ́, mo máa ń kí àwọn colleague mi pẹ̀lú “ẹ káàrọ̀” tàbí “hello” àti “how are you doing?” Tí mo bá pàdé ẹnìkan fún ìgbà àkọ́kọ́, mo máa ń bọ̀ wọ́n lọ́wọ́. Mo sì máa ń béèrè orúkọ wọn tí màá sì sọ orúkọ tèmi náà. Ní Nàìjíríà, àṣà ìkíni jẹ́ pàtàkì, ó sì ṣàfihàn ọ̀wọ̀ àkíí kọjá lọ àwọn èèyàn láì kí wọn. Ìkíni tó dára ṣí ọ̀nà sílẹ̀ fún ìbáṣepọ̀ tó dára. Mo ń tọ́jú àṣà yìí náà dáadáa.

Àjọ̀dún tí mo fẹ́ràn jùlọ ni Kérésìmesì. Mo fẹ́ràn gbogbo ǹkan nípa rẹ̀: àríyá, oúnjẹ tó dùn, ẹ̀bùn àti wíwà pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́. Dísẹ́mbà dùn gan. Gbogbo èèyàn máa ń yọ̀, a sì máa ń lọ sí patí àti ọwabẹ̀. A máa ń jẹ ẹran adìẹ, ìrẹsì àti àwọn oúnjẹ mìíràn tó dára. Àwọn ọmọdé máa ń gba ẹ̀bùn àti aṣọ tuntun. Ọdún tuntun pẹ̀lú dára, ṣùgbọ́n Kérésìmesì ni mo fẹ́ràn jùlọ. Mo tún fẹ́ràn ọdún iléyá díẹ̀ torí a máa ń jẹ ẹran màlúù tó dùn, a sì máa ń lọ ṣèbẹ̀wò sí àwọn ẹbí wa. Easter náà dára pẹ̀lú, ṣùgbọ́n kò jẹ́ bí Kérésìmesì. Ni àkókò Kérésìmesì, ìmọ́lẹ̀ àti decoration máa ń wà níbi gbogbo, ó sì máa ń dára gan. Ó jẹ́ àkókò tí ìdílé máa ń jọ péjọpọ̀. Kérésìmesì ni àjọ̀dún tó dára jùlọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá lẹ́kan kan ṣùgbọ́n kì í ṣe púpọ̀ torí iṣẹ́ máa ń gba àkókò púpọ̀. Ni ọjọ́ ìsinmi, mo máa ń wo fíìmù, mo máa ń gbọ́ orin tàbí kí n tẹ fóònù mi láti ṣe social media. Ìgbà mìíràn, mo máa ń lọ síta pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jẹun tàbí láti lọ sí ibi àríyá. A máa ń sọ̀rọ̀, a máa ń rẹ́rìn àti máa ń gbàgbé gbogbo wàhálà ọ̀sẹ̀. Mo tún máa ń wo match lórí TV pàápàá tí ẹgbẹ́ mi bá ń ṣeré. Ìgbà mìíràn, mo kàn máa ń dúró nílé láti sinmi sùn díẹ̀ ni tàbí kí n jẹun oun tí mo fẹ́ràn. Ìdárayá ṣe pàtàkì láti yọ ara ẹni kúrò nínú iṣẹ́ wàhálà iṣẹ́. Tí a kò bá yọ ara wa, a lè ṣàìsàn. Mo ń gbìyànjú láti ní balance láàárín iṣẹ́ àti ìdárayá. Gbogbo iṣẹ́ kò dára. A ní àkókò láti ṣe ìdárayá.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Mo jẹ́ Gemini torí wọ́n bí mi ní oṣù June. Mo ti kà díẹ̀ nípa Gemini lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n sọ pé àwà Gemini máa ń fẹ́ràn láti sọ̀rọ̀, a sì máa ń ní pásọ́nálìtì méjì. Ìgbà mìíràn a máa ń yí padà kíákíá, kí iṣẹ́dú kan tó yọ ní ìṣẹ́dú kan a ń bínú. Mo rí díẹ̀ nínú àwọn nǹkan yìí nínú ara mi, ṣùgbọ́n mi ò gbàgbọ́ púpọ̀ nínú àmì ìràwọ̀. Àwọn èèyàn máa ń ka horoscope wọn lójoojúmọ́ láti mọ oun tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n èmi kì í ṣe bẹ́ẹ̀. Mo rò pé ó jẹ́ ìgbádùn lásán ni, kì í ṣe oun tó ṣe gbẹ́kẹ̀lé púpọ̀. Ṣùgbọ́n mo mọ àmì ìràwọ̀ mi fún ìgbádùn ni. Àwọn àmì ìràwọ̀ mọ́rí bí i Aries, Taurus, Gemini, Cancer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wúlò fún ìṣòro lásán.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka ìwé lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kì í ṣe púpọ̀. Mo fẹ́ràn láti ka ìwé nípa motifesan, onímọ̀ ìwò àti self improvement. Ìgbà mìíràn, mo máà ń ka àwọn iwe bí i ìròyìn tó dára. Ṣùgbọ́n lóòtítọ́, mi ò kí ní àkókò púpọ̀ láti ka ìwé torí iṣẹ́ àti àwọn nǹkan mìíràn. Báyìí, mo fẹ́ràn láti ka nǹkan lórí phone mi jù bí i àwọn articles, àwọn blog post tàbí àwọn ìròyìn kúkúrú. Ó yára ju kí ka ìwé gígùn lọ. Ìgbà tí mo bá ní àkókò, mo máa ń gbìyànjú láti ka ìwé kan tàbí méjì lóṣù. Mo ní àwọn ìwé díẹ̀ ní ilé tí mo fẹ́ ka, ṣùgbọ́n wọ́n kàn wà sí níbẹ̀ ni. Kí ka ìwé dára gan an, ó má ń kọ́ni ní nǹkan, ó sì má ń mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣiṣẹ́. Mo ń gbìyànjú láti kàwé si. Ìmọ̀ wà nínú ìwé.

Nígbà tí mo bá ní ìṣòro níbi iṣẹ́, mo máa ń gbíyànjú láti yanjú rẹ̀ lọ́nà tó dára. Ní àkọ́kọ́, mo máa ń dákẹ́ láti ronú nípa ìṣòro náà, kí ni ó fàá àti bí mo ṣe lè ṣe Ìgbà mìíràn, mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi láti gba ìmọ̀ràn wọn torí wọ́n lè ní ìrírí nípa rẹ̀. Tí ó bá jẹ́ ǹkan tó burú gan, mo máa ń lọ bá olórí iṣẹ́ mi sọ̀rọ̀ láti bèrè ìrànlọ́wọ́. Mí ò kí ń fẹ́ràn láti fi ìṣòro pamọ́ títí tí yóò fi pọ̀ síi. Mo máa ń gbìyànjú láti wá ojú tu kíákíá. Nígbà mìíràn stress máa ń wà, ṣùgbọ́n mo máa ń farabalẹ̀. Mo sì máa ń ronú rẹ̀ dáadáa. Tí ìṣòro bá wá látàrí ẹnìkan, mo máa ń bá wọn sọ̀rọ̀ láti ṣètò Ìṣòro wà ní ibi iṣẹ́ nígbà gbogbo ṣùgbọ́n bí a bá ṣe é ṣe ni ó ṣe pàtàkì. Sùúrù àti ọgbọ́n ni a ní lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù lẹ́ẹ̀kọ̀okan. Mo fẹ́ràn gọ́ọ̀mù tó ní mint nínú rẹ̀ torí ó máà ń mú kí ẹnu mi tutù. Ìgbà mìíràn mo máa ń jẹ é léyìn tí mo bá ti jẹun àti tí ń kí ń mu ẹnu mi dùn. Mo tún máa ń jẹ nígbà tí mo bá ń retí nǹkan tàbí tí mo bá fẹ́ dènà óorun. Sùgbọ́n mi ò kí ń jẹ gọ́ọ̀mù dédé báyẹn, bóyá lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Mo ṣábà máa ń ra orbit tàbí tomtom tí o ju gọ́ọ̀mù lọ. Ó tutù, ó sì dára fún breath, ṣùgbọ́n a gbọdọ̀ ṣọ́rá láti máa dá a sílẹ̀ lọ́jú ọ̀nà tàbí láti fi í lẹ̀ níbi tí kò yẹ. Mo máa ń fi pamọ́ sínú tissue paper tí mo bá parí rẹ̀ tán. Gọ́ọ̀mù dára láti yá lẹ́rìn-ín ní ọ̀nà tó dára, ṣùgbọ́n a kò gbọdọ̀ jẹ púpọ̀. Ó jẹ́ refreshment kékeré.

Mo fẹ́ràn Afrobeat jùlọ. Àwọn orin Wizkid, Burna Boy, Davido, Rema àti Asake máa ń dùn mọ́ mi gan an. Wọ́n máa ń mú kí n jó, mo sì fẹ́ràn ìlù wọn. Mo tún máa ń gbọ́ gospel music púpọ̀. Àwọn orin Nathaniel Bassey, Sinach, Mercy Chinwo àti Dunsin Oyekan dára fún ẹ̀mí mi. Wọ́n máa ń fún mi ní ìtùnú àti ìdùnnú. Ìgbà mìíràn, mo máa ń gbọ́ hip hop àti R&B láti ọ̀dọ̀ àwọn artist òyìnbó bíi Drake tàbí Usher. I live music àti jó pẹ̀lú náà dára, pàápàá àwọn orin Fela Kuti tàbí King Sunny Adé. Mi ò kín fẹ́ràn country music púpọ̀ tàbí music heavy metal. Wọ́n kò dùn mọ́ mi. Afrobeat àti gospel ni orin tí mo fẹ́ràn jùlọ. Wọ́n máa ń mú kí inú mi dùn. Orin jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo kò lè ṣe láìsí rẹ̀.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí jùlọ ni ìgbà tí mò ń ṣeré ball pelu àwọn ọ̀rẹ́ mi ní àdúgbò wa. A máa ń ṣeré football ní ọ̀nà, a máa ń gun kẹ̀kẹ́, a sì máa ń ta kọkọro. Ìgbà náà kò sí phone tàbí social media tó bẹ́ẹ̀. A kan máa ń ṣeré títí di alẹ́ ni. Ìgbà tí ìyá mi bá pè mi láti wá jẹun, mo máa ń kàánú torí mo fẹ́ ṣeré si. Mo tún rántí ìgbà tí a máa ń lọ sí school papọ̀. A máa ń rìn kíákíá kí a má baà pẹ́. Àwọn olùkọ́ ṣòro gan ní ìgbà yẹn. Wọ́n máa ń nà wa tí a bá ṣẹ̀. Ṣùgbọ́n ìgbà náà dùn púpọ̀. A kò ní wàhálà tó bẹ́ẹ̀ bí i tí àwọn àgbàlagbà. Ìgbà ọmọdé jẹ́ àkókò tó dára gan, kò sí wàhálà, a kò máa ń gbádùn ni. Mo máa ń rántí àwọn ìgbà náà pẹ̀lú ìdùnnú.

Mo ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mi. A máa ń ṣíṣe papọ̀ dáadáa, a sì máa ń ran ara wa lọ́wọ́ nígbà tí iṣẹ́ bá pọ̀. Mo máa ń bá wọn sọ̀rọ̀ nípa iṣẹ́ àti àwọn nǹkan mìíràn pẹ̀lú bíi ẹbí, football àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀. A máa ń jẹun papọ̀ ní àkókò lunch, a sì máa ń rẹ́rìn-ín. Ìgbà mìíràn lẹ́yìn iṣẹ́, a máa ń lọ jẹun tàbí mú nǹkan papọ̀ láti celebrate birthday ẹnìkan tàbí ìgbésókè ẹnìkan. Mo fẹ́ràn láti jẹ́ ẹni tó wà friendly, ṣùgbọ́n mo tún mọ ààlà. Iṣẹ́ jẹ́ iṣẹ́, ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́. Mi ò kí ń fẹ́ràn drama tàbí ìjà níbi iṣẹ́. Mo máa ń yẹra fún wọn. Díẹ̀ nínú wọn ti di ọ̀rẹ́ mi gan-an a sì máa ń gbọ́ ara wa lẹ́yìn. Ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn àbáṣiṣẹ́ ṣe pàtàkì. Ó máa ń mú kí ibi iṣẹ́ dùn sí i.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, agogo ìjí mi máa ń jí mi ní ago márùn-ún àbọ̀, ṣùgbọ́n mo máa ń pa á ni títí di ago mẹ́fà. Nígbà tí mo bá jí, mo máa ń wo fóònù mi kíákíá láti ka àwọn message àti àwọn notification. Lẹ́yìn náà, mo máa ń dìde mo sì máa ń lọ wẹ̀. Mo máa ń fọ eyín mo sì máa ń wẹ̀ dáadáa. Lẹ́yìn tí mo bá wẹ̀ tán, mo máa ń fi ìpara pa ara mi, mo sì máa ń wọ aṣọ iṣẹ́. Mo máa ń jẹ oúnjẹ àárọ̀ kékeré bóyá búrẹ́dì pẹ̀lú tíì tàbí àkàrà pẹ̀lú ẹ̀kọ ti àkókò bá pọ̀. Tí mo bá pariwo, mo kàn máa ń mu gàrí tàbí cornflakes kíákíá. Lẹ́yìn náà, mo máa ń kó àwọn ǹkan mi bíi fóònù, wallet àti kokoro, mo sì máa ń jáde kúrò nílé níbi ago méje. Àárọ̀ kì í dùn mí gan torí orun máa ń pa mí, ṣùgbọ́n mo nílò láti múra fún iṣẹ́. Routine ni àárọ̀ mi yìí.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbí iṣẹ́ mi ni laptop mi, fóònù mi, àti notepad mi. Laptop ni mo fi máa ń ṣe gbogbo iṣẹ́ mi bíi typing, emailing, research, àti àwọn presentation. Láìsí rẹ̀, iṣẹ́ mi kò lè lọ rárá. Fóònù náà ṣe pàtàkì pẹ̀lú fún pípé, messages, àti láti ka email nígbà tí mi ò sí ní desk mi. Notepad ni mo fi máa ń kọ àwọn nǹkan pàtàkì sílẹ̀ bíi meetings, to-do list, àti note. Mo ní bíró àti pencil pẹ̀lú fún kíkọ̀wé. Mo tún nílò charger fún laptop àti fóònù torí bátírì wọn máa ń tètè lọlẹ̀. Printer àti scanner wà níbẹ̀ tí à ń lò papọ̀ fún document. Bottle omi náà ṣe pàtàkì láti mu omi déédéé. Tí àwọn nǹkan wọ̀nyí kò bá sí, iṣẹ́ yóò ṣòro gan. Wọ́n jẹ́ ohun iṣẹ́ tí mo nílò lójoojúmọ́ láti ṣe iṣẹ́ mi dáadáa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ kì í ṣe púpọ̀. Mo kàn fẹ́ yọ ara mi lẹ́yìn iṣẹ́ ọ̀sẹ̀. Ní ọjọ́ àbámẹ́ta, mo máa ń jí ní kùtùkùtù díẹ̀ ju ọjọ́ iṣẹ́ lọ bí i aago méje tàbí aago mẹ́jọ. Mo ma ń ṣe àwọn iṣẹ́ ilé bí i fífọ àṣọ, ṣíṣe ìmọ̀tótó ilé àti ríra óúnjẹ ní ọjà. Ní ọ̀sán, mo lè lọ síta pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti jẹun tàbí láti lọ sí sinimá. Ní alẹ́, mo máa ń dúró nílé pẹ̀lú àwọn ẹbí mi láti sinmi. Mo lè wo fíìmù, mo tún lè tẹ̀ fóònù. Ní ọjọ́ Sọ́ńdè, mo máa ń lọ sí ilé ìjọsìn ní àárọ̀. Lẹ́yìn náà, mo máa ń padà wá lé láti sinmi. Ìgbà mìíràn, mo máa ń lọ síbi àríyá tàbí ówànbẹ̀ tí ẹni kan bá ní ètò. Ní alẹ́ Sọ́ńdè, mo máa ń múra sílẹ̀ fún ọ̀sẹ̀ tuntun. Wíkẹ́nì ni àkókò tí mo máa ń ní láti sinmi àti láti gbàgbé gbogbo wàhálà iṣẹ́.

Mo ma n fẹ́ sùn nígbà tí àárẹ̀ bá mú mi, pàápàá ní àárọ̀ kùtùkùtù nígbà tí mo jí tàbí ní ìrọ̀lẹ́ lẹ́yìn tí mo bá parí iṣẹ́ ọjọ́. Ìgbà mìíràn, níbi iṣẹ́ gan tí iṣẹ́ bá lọ́ ra tàbí tí mo bá ń dúró ní meetìǹg tó pẹ́ gan, mo ma n fẹ́ sùn títí tí omijé yóò fi má jáde. Mo ma n gbìyànjú láti bọ́ mọ́ kí àwọn èèyàn má báà rí, ṣùgbọ́n ó ṣòro nígbà mìíràn tí oorun kò bá tó ní alẹ́. Ọjọ́ tó kọjá, mo ma n fẹ́ sùn púpọ̀ ní ọjọ́ kejì. Ìgbà tí mo bá rí ẹlòmíràn tó ń fẹ́ sùn, mo náà má ń bẹ̀rẹ̀ síí fẹ́ sùn. Ó má ń ràn wá lọ. Fífẹ́ sùn jẹ́ àmì pé ara ènìyàn nílò oorun tàbí ìsinmi. Mo ma n gbìyànjú láti sùn tó tító kí àárẹ̀ má bá mú mi. Oorun ṣe pàtàkì.